Mo máa ń tọrọ àforíjì ní ọwọ́ ẹnikẹ́ni àbí èèyànkẹ́yàn. Bọ́ya ọjẹ́ àgbàlagbà ni àbí arúgbó ọkùnrin ni àbí obìnrin tàbí ọmọdé. Ẹnikẹ́ni yó wù kò jẹ́ wípé kiwọn dákú kiwọn fòrí jí mi, àṣìṣe ni. Mi ò mọ̀ mọ́, mi ò mọ̀ mọ́ ṣe. Bọ́ya nǹkan tí mo mọ̀ mọ́ náà ni, àbẹ́lẹ́ tí mi ò mọ̀ mọ́. Máa ń láti tọrọ pé tó kan dá nǹkan fòrí jí mi ò mọ̀ mọ́. Mo fi ọlọ́run ọba, mo fi bẹ̀ wọn kí wọ́n fòrí jí mi bí mo ṣe mọ tọrọ àforíjì.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ní ojú ọjọ́ ọyẹ́, èyí tó ṣe wí pé ó má ń mú òtútù, ṣùgbọ́n òtútù náà kò kí í pọ̀jù. Òtútù, ẹ, ojú ọjọ́ òrùn, ó má ń ní àńlá ara púpọ̀ díẹ̀ nítorí èmi léléyì mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn òrùn, òrùn sì má ń mú kí i má ṣe òfin kìn-ín. Ṣùgbọ́n tí òtútù bá mú ẹ̀hẹ̀n, mó mọ̀ pé kí ń wọ aṣọ òtútù ni, èléyìí tó lè fa kí ó dínkù díẹ̀. So ojú ọjọ́, ojú ọjọ́ ọyẹ́, eléyìí tó má ń mú òtútù fẹ́rẹ́fẹ́, ọhún ni mo láìkí jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò orí tẹlifíṣàn. Mo máa ń wo àwọn ètò orí tẹlifíṣàn lóríṣiríṣi. Mo máa ń wo ètò ìròyìn orí tẹlifíṣàn bíi BBC, CCN àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń wo eré o, ere orí ìdárayá, eyii ton mọ n ṣẹ ni orí tẹlifíṣàn. Mo máa ń wo eré orí ìtàgé. Mo dẹ̀ máa ń wo oríṣiríṣi ètò eeyàn ni orí tẹlifíṣàn. Mo máa ń wo àwọn ètò orí tẹlifíṣàn dáadáa.

O mi ò kì í ṣe ètò kankan, mi ò lè tò ohun kan tí mò ń ṣe lẹ́yìn ní ibi iṣẹ́. Ibi tí wọ́n bá yàn mi sí ẹ̀hẹ̀n, mo lè ṣe ètò eléyìn ṣùgbọ́n mi ò kí fi bẹ́ẹ̀ ṣe ètò kankan tó dàbí mi, mi ò rò bẹ́ẹ̀, mi ò rò bẹ́ẹ̀.

Ṣe mọ fẹ́ran àwọn ètò orí fóònù, àwọn ètò, àwọn ìpàdé orí fóònù. Ó máa ń fún mi ní àkókò láti máa ṣe àwọn nǹkan kan tí mo bá ní ṣe nínú ilé ju wípé kí n ṣẹ̀ṣẹ̀ bọ́ sí ìta lọ. Torí tí mo bá wà nínú ilé, màá láwọn nǹkan kan àbí kejì tí màá ṣe. Àmọ́ tín bá ní pé mò ń lọ sí ìta, yóò gba àkókò mi. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni màá nínú ilé láti ṣe tí mi ni ò ní lè ṣe, a ná mi lówó, a tún ná mi ní wàhálà. Bút tó bá jẹ́ pé tó, orí fóònù ni, màá mọ̀ ṣe dé orí fóònù nínú ilé mi, nínú yàrá mi, mọ sì tún máa ń ṣe àwọn nǹkan mi tí mo bá ní ṣe. Fún ìdí èyí, mo fẹ́ran àwọn ìpàdé orí fóònù.

Mi ò gun ọkọ̀ ojú omi rí o. Mi ò gun ọkọ̀ ojú omi rárá àti rárá. Ìgbà tí mo fẹ́ gún un, ó kú díẹ̀ tá a máa gbéra ni wọ́n ní kankan ní ṣe ọkọ̀ ojú omi, tí wọ́n ní láti ṣe àtúnṣe rẹ̀. Fún ìdí èyí, mi ò gun ọkọ̀ ojú omi rí rárá àti rárá.

Mó wà ní ojú òpó ayélujára Facebook, mó wà ní ojú òpó ayélujára WhatsApp, mó sì wà ní ojú òpó ayélujára TikTok, mó wà ní ojú òpó ayélujára Instagram, mó sì ti ń lo YouTube náà. Ṣé àwọn òpó ayélujára ètí mo ń lò lélẹ̀ yìí?

Ah, mo mọ̀ nípa bí a ṣe ń ṣe iyán dáadáa, bẹ́ẹ̀ mo mọ̀ nípa bí a ti ń ṣe ìrẹsì dáadáa. Mo mọ̀ nípa bí a ti ń ṣe àmàlà dáadáa, mo sì mọ̀ nípa bí a ti ń ṣe ẹ̀wà àti iṣu àti iṣu. Mo mọ̀ nípa báyìí ṣe, mo sì mọ̀ nípa bí a ṣe ń ṣe ògì dáadáa.

Ah! Mi, mo máa ń jẹ oúnjẹ tó bá kún bẹ́ẹ̀ mi kì í jẹ ó dá, ó lójú oúnjẹ tí mo lè jẹ. Tó bá jẹ́ pé ọmọ mi ló jẹ kú, ó sì jẹ́ pé mi ò tí ì bí ọmọ, mo lè jẹ. Bá jẹ́ pé ẹ̀gbọ́n mi ni, mo lè jẹ. Bá jẹ́ pé ó bá yá àbúrò mi ni, ṣùgbọ́n kí nǹkan wà débi kan, un, un, un, un, mi kì í jẹ oúnjẹ. Tó bá jẹ kú tí kì bá kí sí bí ẹ̀gbọ́n mi, àbúrò mi, mi lè jẹ.